Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn. Kódà mo sì kọ lẹ́tà sí ibi iṣẹ́ mi ní òní yìí. Nítorí pé kí ni? A máa ń kọ lẹ́tà bíi memo ni. Tí a bá ní ǹkan ta fẹ́ gbà ní ilé iṣẹ́ wa bí ta bá ní ọ̀rọ̀ ta fẹ́ bá ọ̀gá wa sọ tó jẹ́ pé ọ̀rọ̀ iṣẹ́ ni. Lẹ́tà n wọ́n onìí ka kọ. Tí a bá ti wá kọ lẹ́tà, a sọ ìrẹ́ sí Ọ̀gá ibi iṣẹ́ wa. Ọ̀gá ibi iṣẹ́ wa ni ó wà á, ni o wà mójútó lẹ́tà òun. Bá ṣe máa ń kọ lẹ́tà ní ibi iṣẹ́ wa nu. Kódà ìgbà mí nbẹ tọ́ jẹ pé tí mo ba fẹ́ kọ lẹ́tà sí àwọn ọ̀rẹ́ mi, ti mi ò fẹ́ lo fóònù, màá type lẹ́tà náà ni. Tí bá sì ṣe tán, màá send ẹ sí wọn, wọn ó sì ka lẹ́tà òun. Mo sì máa ń kọ lẹ́tà dáadáa. Kódà mo sì kọ lẹ́tà ní òní tí mo fi sọ fún àwọn ọ̀gá ibi iṣẹ́ wa ǹkan tí mo nílò láti jẹ́ kó wà ní ọ́fíìsì mi. Lẹ́tà náà sì ti dé orí tébùù wọn. Lẹ́tà ǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti máa ń kọ ni mo sì máa ń kọ dáradára.

Kí ni ó máa ń mú ẹ rẹ́rìn? Ǹkan tó máa ń mú mi lẹ́rìn pọ̀ lọ́pọ̀lọpọ̀, tí bá rí ǹkan tó dùn mi nínú, kò sí ni í rẹ́rìn, àbí tí mo bá ń wo èrè idárayá tó jẹ́ pé inú mi dùn sí bí wọ́n ṣe ń ṣe, í ń rẹ́rìn, àbí tí mo bá wà láàárín àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ pé a jó ń sọ̀rọ̀, a tó ń dá ọ̀wẹ́kẹ́, kò sí ni tí a bá joba àrà wa sọ̀rọ̀, kò sí ni ẹ̀rin o jáde ní ẹnu mi. Ara àwọn ǹkan tó máa ń mú mi lẹ́rìn nù, àti pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ǹkan míràn mi naa n bẹ́ẹ̀ tó máa ń mú mi rẹ́rìn dáadáa.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Kọ̀ǹpútà mi sì ni, mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí mo fi máa ń dáàbò bò kí àwọn èèyàn kan má ba rí nǹkan tó wà nínú kọ̀ǹpútà mi. Ara n tí mo fi máa ń dáàbò bò ni pé mo máa ń fi password jù ú sí tó jẹ́ pé èmi nìkan mo mọ̀. Kódà kọ̀ǹpútà mi ni, ohun náà tún ní fingerprint. Wa, àwọn ọ̀nà mìíràn tí mo máa ń bá dààbò bò kọ̀ǹpútà ni wípé mo máa ń fi software sí tó jẹ́ pé software yẹn kò ní jẹ́ kí anybody ní ààyè láti àbí àǹfààní láti tọwọ́ bọ kọ̀ǹpútà mi bó bá ṣe wù wọ́n. Àwọn náà tí mo fi máa ń dáàbò bò kọ̀ǹpútà mi nù.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Òrúkọ mi ni Bàbátúndé. Ìtumọ̀ rẹ̀ sì ni wípé ẹni tó jẹ́ pé bàbá rẹ kú. Igbà tí bàbá rẹ kú, wọ́n wáa bi. Ìtumọ̀ orúkọ mi nùun. Àti kékeré ni wọ́n ti máa ń pè mí ní orúkọ yi. Ìgbà tíi bàbá mi, tíí bàbá bàbá mi tí wọ́n bí tí wọ́n jáde láyé, òhun ni wọ́n bí mi. Bí wọ́n ṣe bí mi tán ni bàbá mi bá sọ mí ní Bàbátúndé. Tó túmọ̀ sí wipé bàbá awọn tó kú ó tún padà wá nù. Ìtumọ̀ orúkọ mi nù. Àti igbá ń sì ní gbogbọ̀ àwọn èeyàn tí ń pè mí bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti lẹ orúkọ hun mọ̀ mí ní ara láti kékeré.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ méjì ni mo máa ń lò, ṣùgbọ́n ó ní nǹkan tí mo máa fi ṣe. Tío bá je pe mo fẹ́ jẹun ni, ọwọ́ ọ̀tún ni màá lò. Ṣùgbọ́n tí mo bá tí fẹ́ kọ iṣẹ́ náà ni, ọwọ́ ọ̀tún ni mò máa ń lò. Ṣùgbọ́n tí bá fẹ́ ṣe nǹkan mìíràn, ọwọ́ òsì ni mò máa ń lò. Mo rí i pé àtọwọ́ ọ̀tún àtọwọ́ òsì ló mọ̀ mi lára láti fi ṣe iṣẹ́. Kò sí ọwọ́ tí mi lè lo. Ṣùgbọ́n tí mo bá fẹ́ kí, tí mo bá fẹ́ jẹun àbí tí mo bá fẹ́ kọ ǹkan ni, mò máa ń lo ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún. Ṣùgbọ́n àwọn ọwọ́ mìíràn bí ọwọ́ òsì, tí mo bá fẹ́ ṣe ǹkan mìíràn, ọwọ́ òsì ni mò máa ń lò nítorí pé kí ni, ọwọ́ mejeejì ló mọ̀ mi lára láti fi ṣe ǹkan. Láti kékeré sí ni ọwọ́ mejeejì ti mọ̀ mi lára. Koda ti n bá fẹ́ fọ aṣọ gan, ọwọ́ òsì ni mò fi máa ń gbó aṣọ náà ibi tí ọwọ́ òsì mọ̀ mi lára dé.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ? Nti mo ṣe máa ń ṣe láti tayọ àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ni pé tí wọ́n bá gbéṣẹ́ fún wa ní ilé iṣẹ́ mi, mo máa ń fẹ́ràn kí n tètè parí iṣẹ́ náà, máa sì ṣe dáradára bó ti yẹ kí n ṣe. Tí n bá ṣe dáradára tó si ti mo, tí mo, tí mo sì tètè parí iṣẹ́ náà, imọ̀ ń fún ọ̀gá mi níbi iṣẹ́, imọ̀ ń fún wọn ní ògo oriyin pé, à, mo mọ iṣẹ́ tí mò ń ṣe. Ìgba mira sì ní. Mo máa ń tètè dé ibi iṣẹ́. Àwọn ará èyí ùn náà ni ọ̀gá mi máa ń ro mo mọ̀ lára ni torí pé kí ni gbogbo awọn tajọ wa níbi iṣẹ́. Ìgbámi motó pé àwọn ènìyàn tètè dé ibi iṣẹ́, àmọ, èmi ò, mo máa ń tètè dé ibi iṣẹ́. Tẹ́ bá sì fún mi ní iṣẹ́, mo máa ń ṣe ẹ́ ní bó ti yẹ kí n ṣe, màá sì ṣe é dáradára. Idí tí mo fi máa ń tayọ síra àwọn ibi iṣẹ́, àwọn ará ibi iṣẹ́ nu. Wọ́n sì máa ń gbé oríyìn fún mi, wọ́n sì máa ń yìn mí dáradára.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Èrò tuntun tí mo máa ń mú wá, o, mo ma, mo fẹ́ràn, mo jẹ́ ẹni tó mọ́ ronú dáadáa, mo jẹ́ ẹni tó mọ̀ ọ́ ronú dáadáa. Tí bá tu ronú dáadáa, mo máa ń rí èrò tuntun mú wá. Àkọ́kọ́ nù, ẹkẹji ní pé mo fẹ́ràn kí mo wo àwọn nǹkan ní online. Tí bá ti wo àwọn nǹkan ní online, mo máa ń rí àwọn èrò tuntun tí mo lè mú wá bẹ́ẹ̀, tí ó jẹ́ pé màá kọ wọ́n kalẹ̀. Tí bá ti kọ wọ́n kalẹ̀, màá mọ, màá mọ bí mo ti fẹ́ ṣe, màá mọ bí mo ti fẹ́ dóò sí èrò tuntun náà. Bí mo ṣe máa ń ṣe láti mú wá àwọn èrò tuntun wá ni ọpọlọ mi nù, nínú kí n wo àwọn online. Tí bá ti wọ online, màá rí nǹkan tí mo fẹ́ràn nbẹ́, tí ó jẹ́ èrò tuntun. Àbí kí n fara balẹ̀ kí n ro orí mi, tí bá ti ro rí mi dáadáa, màá rí àwọn nǹkan tuntun.

Gíga tó ga tó, èmi ṣé ni tó fi bẹ́ẹ̀ ga púpọ̀ náà, ṣùgbọ́n tí ń bá wo gíga mi, mo ga tó tí ń bá ka ní centimeter, yóò tó hundred centimeter. Mò ì rí, mi ò ga púpọ̀ jù, àmọ́ mo ga, mo ga bó ṣe ẹ kí ọmọkùnrin ga, ṣùgbọ́n mi ò ga púpọ̀ jù tí ń bá wo dáadáa. Bi mo sé sọ lẹ́ẹ̀kan náà kò lè ju hundred sí one twenty centimeter lọ, nítorí pé kí ni èmi kì í sábà wọn gíga mi, ṣùgbọ́n mi ò ga púpọ̀ jù.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo maa mo máa ń mu coffee ní ibi iṣẹ́ mi dáadáa nítorí pé kíni ibi iṣẹ́ wa, a máa ń ní àyè tó jẹ́ pé wọ́n ó fún wa kí a fi lọ jẹun. Wákàtí kan sì ni a fi máa jáde láti lọ jẹun. Tabá ti lọ jẹun, bí tí a ti lọ máa ń jẹun. Oúnjẹ wà ń bẹ, tíì wà ń bẹ, coffee wà ń bẹ. Mo sì máa ń mu coffee dáadáa nítorí pé tí bá ti mu coffee un, ó máa jẹ kárà mí jí pẹ́ bí dára láti, láti lọ máa ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ìbí tí mo ti máa ń mu coffee náà nù. Ṣùgbọ́n ò, èmi ẹ sábà mú ní gbogbo ìgbà nítorí pé kíni ìgbà mìíràn tí ń bá mú, ìmo máa ń mu oorun kún mi àbí kó jé kí oorun kó dá wáí ní ojú mi ni alẹ́ tí ń bá fẹ́ sùn. Ìdí ni tí mi fi ń mú ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tí ń bá fẹ́ kí inú okùn á gbára láti ṣe iṣẹ́, mo máa ń mu coffee ni. Tí bá sì ti mú, màá lágbára dáadáa láti ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ọpọlọ mi o sì jí pé pé tó ni mo fi máa ń mu coffee náà nù ní ibi iṣẹ́. Ṣùgbọ́n èmi ẹ sábà mú ní gbogbo ìgbà, mo máa ń mu tíì náà sì nígbà mi.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pri purotiinì? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu purotiinì dáadáa, nítorí pé kí ni, mo fẹ́ràn kí ń máa mu nǹkan, mo mọn fẹ́ràn kí ń máa mu àti kí máa jẹ oúnjẹ tó bá jẹ́ purotin, nítorí pé kí ni, tí èèyàn bá jẹ ín máa ń mu ara jí pépé ni, i sì máa ń se iṣẹ́ lára. Àwọn ohun, ara àwọn ohun mímu purotinì tí mo máa ń mu ni pé mo máa ń mu yúgọ́tì dáadáa, nítorí pé kí ni, yúgọ́tì purotinì pọ̀ níbẹ̀ dáadáa. Àwọn nǹkan tí mo ti máa ń mu tó jẹ́ ohun mímu ni pé mo máa ń lo àwọn nǹkan tó bá jẹ́ ǹkan èso papọ̀ dáadáa. Tí n bá ti lọ́wọ́ papọ̀ tí n bá mú, wọ́n náà máa ń ṣe iṣẹ́ purotinì lára. Kílode ti mo fi máa ń mu, ó dára kí èèyàn maa mu purotinì, nítorí pé kí ni, iṣẹ́ tí ń ṣe lára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó pọ̀ gidi gan.